Wákàtí mélòó ni o máa n ṣiṣẹ́ ni ojúmọ́? Láti máa ṣiṣẹ́ lójúmọ́ jẹ́ ǹkan tí ó dára, mo dẹ̀ máa n ṣe àwọn eléyìí, wákàtí mẹ́wàá náà, ó dà pé ìgbà yẹn ni mo màá ráyè láti máa ṣe àwọn ǹkan tí mo nílò láti ṣe, ní ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ náà, eléyìí jẹ́ ǹkan tí ó dára.

Sọ fún wa bí ọ̀nà jíjẹ ṣe yí padà ní agbègbè rẹ. Ọ̀nà bí a ṣe ń jẹun máa ń yí padà ní agbègbè. Torí pé mó máa ń ṣe oríṣiríṣi àwọn ǹkan kan náà tí ó tun jẹ́ ǹkankan tí ó ṣe pàtàkì fún gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ̀ máa ri dáju pe mo máa ń ronú lórí àwọn eleyii torí pé ǹkan tí ó dára, tọ́ de ye ènìyàn kí o máa ṣe ni.

Lérò rẹ kí ni àṣeyọrí? Àṣeyọrí jẹ́ ńkan tó ṣe pàtàkì tí àwọn ènìyàn dẹ máa ń ronun ní orí rẹ náà dáradára. Nígbà tí a bá sọ̀rọ̀ nípa àṣeyọrí, ó wà nínú àwọn ńnkan tí mo fẹ́ràn láti máa ṣe. Gẹ́gẹ́ bí ènìyàn tió bá ṣe àṣeyọrí ó dàbí àwọn ńnkan bíi àjọyọ̀ tí àwọn ènìyàn dẹ máa pèjọ láti ṣe náà ni gbogbo ìgbà.

Dẹ́rù rẹ̀, kí ni, kílódé tí o fi ń bọ̀wọ̀ fún àgbà? Láti máa bọ̀wọ̀ fún àgbà jẹ́ ǹkan tó se pàtàkì gẹ́gẹ́ bí ọ̀dọ́mọdé ní ilẹ̀ Yorùbá, bí bọ̀wọ̀ fún àgbàlagbà jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Ìdí nì yẹn tí mo dẹ̀ fi máa ronú gidigidi nígbà tí mo bá se àmọ́ ẹlẹ́yìn náà tó kún ń pe tí ò dára tó èyí kí n mọ̀ kí ó máa se.

Báwo ni o ṣe máa bá àwọn ẹlẹgbẹ rẹ ṣiṣẹ? Láti ba àwọn ẹlẹgbẹ rẹ ṣiṣẹ jẹ nǹkan ti o dára náà, idi nìyẹn ti mo fi n maa ṣe àwọn eléyìí. Ìyẹn ni àná tí ó tó àti ní àná tí ó sì yẹn náà, nítorí pé biba àwọn ẹlẹgbẹ́ ṣe ṣiṣe jẹ nnká tí ó dára, a dẹ̀ máa ṣe àwọn eléyìí ni ọ̀nà tó sì jẹ́ nǹkan ti ó ṣe pàtàkì.

Ṣé o ní gílàsì òòrùn? Gílàsì òòrùn jẹ́ gílàsì kan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn. Mo máa ń wọ̀ àwọn eléyìí bóyá nígbà tí oòrùn bá pọ̀ àbí nígbà tí mo bá fẹ jáde ní ọ̀sán, ni mo máa ń wọ gílàsì wọ̀nyí, tí ó dẹ̀ jẹ́ gílàsì kan tí ó dára fún ìdáàbòbò ojú, lo fi jẹ wípé nǹkan tí ó ṣe pàtàkì láti máa wọ̀ ni.

Sọ fún mi pa ẹja, ẹja jẹ nǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ máa ń jẹ àwọn eléyi náà ni ọ̀nà tí o tọ àti ní ọ̀nà tí o ṣi yẹ. Ọpọ ẹja wà nínú nǹkankan tí o má ṣe ọ̀rẹ́ fún ènìyàn. Ní ara náà kí èèyàn tilẹ mọ je àwọn eléyi ni ọ̀nà tí o tọ àti ní ọ̀nà tí o ṣi jẹ nǹkan tí o ṣe pàtàkì náà.

Lérò rẹ kí ni àwọn ọmọdé ń kọ́ lọ́dọ̀ wà láti máa se àwọn ọmọdé jẹ nǹkan tó dára. Nítorí pé àwọn ọmọdé jẹ́ àwọn ènìyàn kan tí oní ọgbọ́n àti ìmọ̀ tí ó dẹ̀ dára náà ó dẹ̀ máa ń kọ́ ìmọ̀ tí ó yege láti dáhùn pé wọ́n ṣe dáradára ní ilé-ẹ̀kọ́ wọn.

Báwo ni a se máa ń tọ́jú ìwé àti ìwé ìrí ọwọ́ àwọn wọ̀nyí jẹ́ nǹkan tó ṣe pàtàkì bí a de ṣe máa ń ṣe tọ́jú ọ̀wọ̀ lèyí ní ọ̀nà tí ó sì tọ́ ní àwọn ìlànà tí wọ́n máa ń fi sílẹ̀ láti dájú pé won ma nṣe ìtọ́jú owo ni ọ̀nà ti si je nkan ti o dára na.

Ṣé o máa ń mu coffee ní ibi iṣẹ́? Látí máa mú coffee ní ibi iṣẹ́ wà nínú àwọn nǹkan kan tí mi ò kí ń ṣe gẹ́gẹ́ bí ènìyàn, nítorí pé coffee jẹ́ àwọn ohun mímu kan tí ó máa ń jẹ́ kí oorun kun ènìyàn, mi ò dẹ̀ fẹ́ràn láti máa sùn ní ibi iṣẹ́. Ìdí nìyẹn tó jẹ́ wípé mi ò kí ń mu coffee ní ibi iṣẹ́, àmọ́ nígbà tí mo bá délé mo máa ń mu eléyìí.

Ètò rédíò tàbí tẹlifísàn wo ni o máa ń tí láti ìgbà èwe? Àwọn nǹkan tí a mọ sí SRC tí ò wà ní Ìpínlẹ̀ Ondo ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀? Ó jẹ́ ìbò ilé-iṣẹ́ tàbí ètò rédíò kan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn ta de máa ń wò ní orí tẹlifísàn náà síbẹ̀.

Ṣé o máa ń pa oun ọ̀ṣọ́ sára? Oun ọ̀ṣọ́ jẹ́ nǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn. Mó de máa ń ṣe àwọn eléyìí náà ní ọ̀nà tí ó àti ní ọ̀nà tí ó ṣi ye náà to je pé láti máa pa oun ọ̀ṣọ́ sára jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì bóya nígbà tí mo bá fẹ́ lọ sóde àbí nígbà tí mo bá fẹ́ jáde mo máa ń ṣe àwọn eléyìí náà síbẹ̀.

Sọ fún wa nípa ìtumọ̀ orúkọ Yorùbá. Ìtumọ̀ orúkọ Yorùbá túmọ̀ sí oríṣiríṣi nǹkan, ó dẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Nígbà tí àwọn Yorùbá bá fẹ́ fún ọmọ ní orúkọ, a máa ń sọ ọmọ lórúkọ gẹ́gẹ́ bí àwọn ǹkan kan tí a ti rí àbí àwọn ìlànà tí àwọn òbí ẹ̀ lákòjá kí wọ́n tó bí ọmọ náà sínú ayé.

Kí ni o máa ṣe bí iná kò bá sí fún ọ̀ṣẹ̀ kan? Nígbà tí iná kò bá sí, a máa tan ẹ̀rọ ìmọ̀ ẹ̀rọ tí ó máa mú iná wá tí àwọn olóyìnbo mọ̀ sí generator. Àwọn ẹ̀rọ wọ̀nyí ni a máa ń lò láti ri dájú pé a mú iná wá sí ayé àti láti ṣe oríṣiríṣi àwọn nǹkan náà pẹ̀lú iná.

Sọ fún wa nípa àwọn tí ẹ jọ parí iṣẹ́ kan pẹ̀lú, àwọn nǹkan tí a jọ parí iṣẹ́ boya àwọn alábáṣiṣẹ́ pọ̀. Àwọn eleyii jẹ́ àwọn ènìyàn kan tí mo nífẹ̀ẹ́ sí, wọ́n dè jẹ́ ènìyàn kan tí ó ṣe pàtàkì náà. A máa ń ṣe oríṣiríṣi nǹkan púpọ̀, tio de je nǹkan tí ó dára kí ènìyàn kí ó máa ṣe náà síbẹ̀.

Ìgbà meelo ni o maa n je ki fóònù re gba'na ki fóònù re maa gba'na je. Ó dára amọ́ máa ń ṣe àwọn ẹlẹ́ yìí ní ìwọ̀ntúnwọ̀nsì. Nítorí pé nǹkan tí ó dára tí ó dè je ki ènìyàn kí ó máa ṣẹlẹ̀ gbogbo ìgbà náà sì ni díẹ̀ yẹn tẹ̀lẹ́, máa ṣe àwọn ẹlẹ́ yìí náà ní gbogbo ìgbà náà sì bẹ́ẹ̀ tọ jẹ́ nǹkan tí ó dára.

Bí o bá lè kọ iṣẹ́ ọwọ́ mìíràn, èwo ni? Iṣẹ́ ọwọ́ tí ó wù mí láti kọ gẹ́gẹ́ bí ènìyàn ọ̀wọ̀n ni alùlù. Alùlù jẹ́ iṣẹ́ ọwọ́ kan tí ó máa ń mú inú mi dùn. Nítorí mo jẹ́ ènìyàn tí ó fẹ́ràn àwọn eré orí ìtàgé àti eré tí mo máa ń ṣe láti mú inú èèyàn dún.

Sọ fún wa nípa ẹ̀rọ ayelùjára ní abúlé. Àwọn ẹ̀rọ ayọ̀lùjára ní abúlé jẹ́ àwọn ẹ̀rọ kan tí ó dára tó jẹ pé eleyi ni àwọn ènìyàn máa ń lò láti wipé àwọn ènìyàn. Oríṣiríṣi àwọn eleyii de jẹ́ ǹkan tí ó dára láti máa ṣe ní gbogbo ìgbà náà síbẹ̀ nítorí pe o wa nínú àwọn nkan tí mo fẹ́ràn.

Sọ fún wa bí o ṣe pàdé ẹni tí ó ṣe pàtàkì fún ọ. Ẹni tí ó ṣe pàtàkì fún mi tí ó jẹ́ ọ̀rẹ́ mi kan mo pàdé ní ilé ìkàwé. Iyẹn ilé ìwé ẹ̀kọ́ gíga ni mo ti pàdé. Ó dẹ̀ jẹ́ ènìyàn kan ọlọgbọn tí ó ní ìmọ̀ tó dẹ̀ ja fáráfará fún àwọn nǹkan ọ̀tún náà síbẹ̀.

Ṣé o fẹ́ràn ra oúnjẹ ní òpópónà? Látí ra oúnjẹ ní òpópónà jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe. Mo dẹ̀ máa rí dájú pé mo máa ṣe àwọn eléyìí, ìyẹn ní ọ̀nà tí ó tó àti ní ọ̀nà tí ó si ye é náà tí ó dẹ̀ wà nínú àwọn nnkankan tí mo fẹ́ràn láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn. Láti ra oúnjẹ ní òpópónà o de jẹ́ nǹkan tí ó dára náà.

Sọ fún wa nípa orin tí o kọ láti fi mọ sun. Àwọn orin tí èèyàn máa ń kọ láti fi ọmọ sun jẹ́ àwọn orin kan tí ó pọ̀ díẹ̀. Àmọ́ eléyìí tí Bàbá Orlando ọ̀wọ̀ tí won kọ wà nínú àwọn eléyìí tí mo fẹ́ràn láti máa kọ fún àwọn ọmọdé nígbà tí mo bá fẹ́ jẹ́ kí wọ́n sun.

Sọ fún wa nípa ìgbà tí ẹ̀mí rẹ balẹ̀. Ẹ̀mí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì bóyá nígbà tí mo bá fẹ́ sinmi lálẹ́, tí m bá ṣẹ̀ de láti ibi iṣẹ́ àbí nígbà tí m bá ní àwọn oríṣiríṣi àwọn nǹkan tí mo fẹ́ ṣe, na le wà náà tí ó dára tí ó ṣe pàtàkì, tí ó sì máa ń jẹ́ kí ọkàn kí ó balẹ̀ ní gbogbo ìgbà náà.

Ṣàlàyé ibi tí kó àkókò púpọ̀. A ibi tí mo ti lo àkókò púpọ̀ jẹ́ pé nígbà tí mo bá fẹ́ lọ gẹrun ti o je pé nígbà yìí àwọn ènìyàn máa ń pọ̀ sí ilé ibi tí wọ́n ti máa ń gẹrun ní gbogbo ìgbà. Nípa díẹ̀ yìí mo máa ń lo àkókò tí yóò pọ̀ níbẹ̀. A lá mú, mo ní láti dúró de àkókò tì tẹ̀mi.

Ṣé o máa ń ṣe ìdárayá? Ìdárayá jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Eléyìí dè wà nínú nǹkankan tí mo fẹ́ràn náà, gẹ́gẹ́ bí ènìyàn mo de máa ń ṣe àwọn ìdárayá wọ̀nyí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi náà. Ìdárayá wà ínú àwọn nǹkan tí mo fẹ́ràn, mo de máa ń ṣe àwọn ẹlẹ́yìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ náà sì bẹ́ẹ̀.

Ṣàlàyé ìlú kékeré tí o mọ̀ dáadáa. Ìlú kékeré kan tí mo mọ̀ ní ìlú ti a mọ̀ sí abúlé ẹgba ti o wa ni ọ̀nà Èkó. Ìlú yi jẹ ìlú kan tí ko tóbi àmọ oríṣiríṣi àwọn nkan ni o ma n ṣẹlẹ̀. Nínú abúlé yìí náà àwọn ènìyàn tí o dé wá nílu Eko ma lo síbẹ̀ kí wọn lọ tẹdo síbẹ̀ náà.

Sọ fún wa nípa iyán. Iyán jẹ́ oúnjẹ kan tí oríṣiríṣi àwọn ènìyàn fẹ́ràn. To ri pé iyán jẹ́ oúnjẹ kan tí ó dára, àwọn ènìyàn dè máa n jẹ irú àwọn eleyii náà. Iyán ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ náà. Nítorí oe iyan je oúnjẹ kan ti o se pàtàkì. Idi niyii tí wọ́n tún máa ń jẹ àwọn eleyii ní ọ̀nà tí ó dára.

Ṣé o máa ń pa owo pamọ́? Láti máa pa owo pamọ́ jẹ́ nǹkan tí ó dára, mo dẹ̀ máa rí dájú pẹ́ mo máa ṣe àwọn eléyìí náà. Nítorí pe láti pa owo pamọ́ wa nínú àwọn nǹkan ti mo fẹ́ràn gẹ́gẹ́ ènìyàn, mo de maa n pa owo pamọ́ ìyẹn ni ọnà, ti o sì jẹ nǹkan ti o dára láti máa ṣe àwọn eléyìí náà ni gbogbo ìgbà náà síbẹ̀.

Sọ fún wa lọ́dọ̀ tí ó ní kọ́ ìṣe oúnjẹ. Ìṣe oúnjẹ wà nínú nǹkan tó dára, mo dẹ̀ kọ́ eleyii ní ọ̀dọ̀ ìyá mi nígbàtí mo ṣiwa nílé ìwé ẹ̀kọ́ ìbẹ̀rẹ̀ tí ó de jẹ́ ǹkan tí ó dára náà láti ìgbà yẹn ni mo ti kọ́ bí a ṣe ń se oúnjẹ tó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn.

Akoko wo ni o fi iṣẹ́ rẹ sí? Iṣẹ́ jẹ́ nǹkan tí ó dára ná. Mo dẹ̀ fi iṣẹ́ mi ṣe àkókò kan tí ó dára tí mo máa ń ni ààyè láti ṣe àwọn nǹkan tó ṣe pàtàkì. Nítorí pé, nǹkan tó yẹ kí èèyàn ki o máa ṣe ní gbogbo ni ìgbà tí a yẹ ba wa sílẹ̀ láti máa ṣe àwọn ẹlẹ́yii náà.

Ṣalaye bi ènìyàn sì máa ń fi orúkọ sílẹ̀ níbi tí ó mọ̀ àwọn ilé jẹ́ nkan tí ó dára. Nígbà tí àwọn kankan bá ṣẹlẹ̀, máa n ri dájú pe máa ṣe àwọn iforukọsilẹ kan, wọ̀nyí ni ti kọ́ sì jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì láìfùnni pé ọlọ́gbọ́n ènìyàn láti máa ṣe àwọn ẹlẹ́y náà síbẹ̀.

Báwo ni o ṣe máa ń l, o ṣe dé tí o wà nísinsìnyí? Mo wà nínú ilé, mi ò ní lọ síbi kankan. So, inú ilé mo ṣi wà látàárọ̀. Mo dẹ kúrò nínú parlour wá sí ìyàrá láti wá no ara díẹ̀.

Báwo ni o ṣe máa ń kọ ẹlòmíràn ní oúnjẹ tí o fẹ́ràn jù? Oúnjẹ tí mo fẹ́ràn ni ìrẹsì. Ìrẹsì jẹ́ ǹkan tí ẹṣọ pàtàkì náà dá má ń jẹ àwọn ọdẹ nígbà mìíràn tẹ́lẹ̀ kí wọn sì rí ọdẹ rí tẹ́lẹ̀ jẹ ǹkan tí ẹṣọ pàtàkì ni òkè. Wọ́n máa jẹun ní ọdẹ papọ̀ àwọn ènìyàn nígbà tí ó bá rọ fún wọn.

Ṣe o ni ẹranko nile? Sọ fún wa nípa rẹ. Ẹranko ọsan ti mo ṣe ni adìẹ. Adìẹ jẹ ẹranko ọ̀sìn kan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn. Idi niyii tí mo de fi ní irun àwọn ẹranko wọnyii náà sílè. To jẹ pe o wa inú nǹkan tí mo fẹ́ràn náà gẹ́gẹ́ bí ènìyàn ní gbogbo ìgbà.

Sọ fún wa nípa abúlé tí o mọ. Abúlé tí ọmọ jẹ́ abúlé kan tí ò dára náà àwọn abúlé bíi abúlé ẹ̀gbá àti oríṣiríṣi àwọn nkan to o tun dára ná ti eleyi de wa nínú àwọn. Òdaraná ti o de se pàtàkì gẹ́gẹ́ bi ènìyàn láti máa ṣe ìyèwo àwọn eleyi náà.

Báwo ni a ṣe máa ń ṣètò owó iṣẹ́? Láti ṣètò owó iṣẹ́ jẹ nnkán tí ó dára nígbà tí àwọn èèyàn ba mi ṣíṣe. Ma ṣètò àwọn eléyìí ní gbogbo ìgbà náà síbẹ̀, tó jẹ pé nǹkan tí ó dára tí o de yẹ ki èèyàn ki o máa ṣe àwọn owó iṣẹ́ wọnyii de wa inú àwọn nǹkan tí ó dára láti máa sanwó fún àwọn òṣìṣẹ́ ní àkókò.

Àwọn ni mo fẹ́ràn láti sọ, ntori pe ó kan fún ní etí. Àwọn ọ̀rọ̀ kan tí ó jẹ́ àwọn ọ̀rọ̀ boya nígbà tí àwọn èèyàn bá sọ̀rọ̀ nípa àwọn nǹkan tí mo mọ̀ nípa rẹ̀ dáadáa ba àwọn ìgbà wọ̀nyí ni mo máa ń ṣe àwọn ìgbésẹ̀ tó ye pé ode wa ni àwọn nnkàn tí oṣẹ̀ patakí ni wọ̀n.

Ṣé o mọ bí a ti gun kẹ̀kẹ́? Bí a ti n gun kẹ̀kẹ́ wà nínú áwon nkankan tí mo fẹ́ràn láti máa ṣe. Mo de máa ṣe àwọn eléyi náà iyen ni ọ̀nà tí o tọ́ àti ní ọ̀nà tí ó ṣì ye naá nitọripé eleyi jẹ́ ǹkan tí o dára ti ó dẹ̀ yẹ kí ènìyàn kí ó maa ṣe ní gbogbo ìgbà náà. Kẹ̀kẹ́ wa nínú nkankan ti mo fẹ́ràn láti maa fi se ìdárayá nígbà mii náà sile.

Lérò rẹ kí ni ìṣòro? Ìṣòro jẹ́ ǹkan tó ṣẹba akí. Wọ́n dè máa sọ pé sope sùúrù ohun ni baba ìwà, nípa eleyii kìí ènìyàn kí o máa ní sùúrù jẹ́ ǹnkan tí ọ̀ dára o de wà nínú àwọn tí o ṣẹ̀ pàtàkì to dẹ yẹ kì í ènìyàn ki o má ṣe náà ṣi bẹ̀. À de máa ń ṣe gbogbo àwọn eléyìí náà ni ọ̀nà ti o tó àti ni ọnà ti ó ṣi yé.

Sọ fún wa bí o ṣe máa ń lo àwòrán ilé lóju ọ̀nà. Àwọn àwòrán ilé ní ojú ọ̀nà jẹ́ àwọn nǹkan tí ó dára nígbà mìí mo máa ṣe àwọn lé è. Àmọ́ ìgbà tí mi ò kín ṣe àwọn lé è ni ó pọ̀ jù nítorí kìí ṣe nǹkan tí o ye ki èèyàn kí o máa ṣe náà ṣibẹ̀ ní gbogbo ìgbà.